Ah! Ó ní àlà burúkú ó ti pẹ́ díẹ̀. Ah! Kódà mi ò lè rántí pé igbà báyìí ni, torí pé kíni ò, èmi jẹ́ ẹni tó máa ń dáàbòbo ara mi. Kín tó sùn, ó ti ní àwọn nǹkan tí mo máa ń ṣe tó jẹ́ bí iṣọ́, sóti bá ti kà wọ́n, gbogbo nǹkan bí àlà tí ò dáa, àlà burúkú, àlà tó máa, àlà bí ìjàmbá. So gbogbo ẹ̀ pàtàpàtà Olorun máa ń dáàbòbo mi. So pé àlà burúkú ó ti pẹ́, ó ti pẹ́, kódà mi ò lè rántí gan.

Áà, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? N n, mí ní kankan, nítorí pé kí ni o ilé ìgbọ̀nsẹ̀, ìyẹn toilet ó wà níbi, ó wà níbi ilé tí mò ń gbé, ibi iṣẹ́ àbí kódà ibi, àyíká ibi tí mo bá lọ. O ní, o ní àwọn public service eléyii tí ìjọba tún pèsè tí mo tún le lò, tó já sí pé kí ni o, ẹ, ọ̀fẹ́ náà ló tún bá dé.

Orin ilẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù. Koda bo ti e jasí wipé mi ò kí ń ṣèyàn tó nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin. Àmọ́ orin ilẹ̀ tí ó bá ti ní àwọn ìlù àwọn nǹkan bí i, ẹ́, ìrìnsẹ́ orin inú, tókọ̀ máa jẹ́ pé ohun nìkan la máa gbọ́ tí ó dẹ̀ ní ìsọkúsọ àbí ijókíjó àbí àwọn nǹkan tí o dá ṣá nínú. Ẹ̀hẹn, ìru àwọn orin eleyi tí mo, tí mo gba ti ẹ ni yẹn.

Àkọ́kọ́ ni irú owó wo, ṣé owó tí a fi ṣe òwò ni, so tí a bá fẹ́ pín èrè orí rẹ̀, àbí pé mo kò fẹ́ ṣe sàárà fún àwọn ọ̀rẹ́ mi, so ìbéèrè yóò kó ṣojú abẹ́ n kò. Àmọ́ kí n dáhùn rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe gbọ, òun náà ni pé tí bá ní owó kan tí mo bá fẹ́ fi ṣe sàárà, tí bá dẹ fẹ́ pín láàrín àwọn ọ̀rẹ́, ṣé òun náà ni pé kí n pín ní dọ́gba dọ́gba, so that, kó ní sí ìkórira láàrín ẹnìkan sí ẹnìkan ṣá, kò jẹ́ bó ṣe jẹ́.